A fẹ́ le díẹ̀ láti lè dáwọ́ lílo ẹ̀rọ ayárabíàṣá dúró fún kó dà fún ọjọ́ kan péré. Ìdí èyí ni wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ẹ̀rọ ayárabíàṣá wúlò fún, ṣé bí bá àwọn ẹbí àti yàrá sọ̀rọ̀ ni tàbí kíkan sára sí oníbàárà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ẹ̀rọ ayárabíàṣá wúlò fún, nítorí náà a fẹ́ nira díẹ̀ láti dáwọ́ lílo rẹ̀ dúró. Nítorí ìdí èyí, mi ò lérò wípé mo ti dúró fún ọjọ́ kan láti má lo ẹ̀rọ ayárabíàṣá.

Ní ilẹ̀ Yorùbá bí ọmọkùnrin bá múra tán tí kò ti dé fìlà, ìmúra náà ò tí pè. Nítorí ìdí èyí, bí mo bá múra ní ìmúra tí àṣà ilẹ̀ Yorùbá, màá dé fìlà si. Nítorí pé báyìí ni a ṣe ń múra ní ilẹ̀ Yorùbá. Kódà bí mo bá múra ní ti èdè Gẹ̀ẹ́sì ní àwọn ìgbà mìíràn, màá ma dé fìlà. Àgàgà tó bá jẹ́ nígbà tí òòrùn bá wà tí mo sì nílò láti jáde, bóyá kí ǹkan rìn, rà ń pẹ́ díẹ̀, màá fẹ́ fi fìlà sí orí láti má jẹ́ kí òòrùn kàn mí lórí.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni wípé kí n sinmi, kí n jẹ ìgbádùn ara mi, kí n bá àwọn ẹbí mi, kí n bá wọn ní ìgbà tí ká jọ jẹ ìgbádùn papọ̀. Nítorí wípé bí èèyàn bá fi ọ̀sẹ̀ ṣiṣẹ́, ó lẹ́tọ̀ọ́ tó bá di ìparí ọ̀sẹ̀ kí irú olúwa rẹ̀ sinmi, kí ó jẹ́ ìgbádùn, kí ó sì gbaradì fún ọ̀sẹ̀ tuntun tí ó ń bọ̀. Nítorí ìdí èyí tó bá ti di ìparí ọ̀sẹ̀, màá fẹ́ràn kí n jáde pẹ̀lú àwọn ẹbí mi ká lọ jẹ ìgbádùn. Bá bà ṣi padà sílé, ká jókòó, ká jọ jẹ ròrò, ká ṣeré, ká wo eré lórí amóhùnmáwòrán.

Mo gbọ́ wípé yoga dára púpọ̀. Mo ní bí ọ̀rẹ́ méjì tí wọ́n se yoga tí wọ́n sì fẹ́ jẹ́ kí èmi náà wà pẹ̀lú wọn tí wọ́n bá ń ṣe yoga. Ṣùgbọ́n yoga jẹ́ ohun kan tí èmi ò tí fi ara sí láti dánwò. Nítorí ìdí èyí mi ò kí ń ṣe yoga. Ṣùgbọ́n bóyá bí ǹkan ṣe ń lọ ní ijọ́ kan máa fẹ́ràn kí n wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kí n tí ẹ̀ tọ́ wò, kí n mọ bí yoga ti máa ń rí àti àwọn ohun tó dára nípa rẹ̀.

Fún ààbò tó dájú, ènìyàn gbọ́dọ̀ fi àwọn fáìlì rẹ̀ sí orí cloud. Ènìyàn gbọ́dọ̀ fi fáìlì rẹ̀ pamọ́ sí orí cloud. Agága àwọn fáìlì tí ó bá wúlò gan an tí ènìyàn kò bá fẹ́ pàdánù. Nítorí idí ẹ̀yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn fáìlì mi ni ó wà lórí cloud. Cloud yìí á jẹ́ wípé kí àwọn fáìlì mi máa sọnù, kí n má pàdánù wọn.

Èso jíjẹ, ó jẹ́ nǹkan gidi tí oń fúnni ní àlàáfíà àti ara tó jí pépé. Nítorí ìdí èyí, mo máa ń ríi wípé níbi ọjọ́ méjì ó kéré jù ọjọ́ méjì nínú ọ̀sẹ̀ kan, màá ma rí pé mo jẹ èso. Àwọn èso tí mo fẹ́ràn jù ni ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso kan tó rọrùn fún mi púpọ̀ láti jẹ. Nítorí ìdí èyí, ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso tí mo fẹ́ràn jù. Lẹ́yìn ọ̀gẹ̀dẹ̀, mo tún fẹ́ràn ápù ní jíjẹ. Lẹ́yìn èyí, màá fẹ́ràn kí ń mu ọsàn.

Gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ràn láti máa gbọ́ orin, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ràn oríṣìíríṣìí orin nígbigbọ́, ní bí orin jùjú, orin highlife, tàbí àwọn orin ìgbàlódé bí i ti Afrobeat ti Nigeria tàbí hiphop, R&B ti ìlú America. Bí èèyàn bá ń gbọ́ orin, ìru èèyàn náà gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ orin kọ, tí a máa kọ orin tẹ̀lé orin tí ó bá ń gbọ́. Nítorí ìdí èyí, mo fẹ́ràn láti kọ orin, ṣùgbọ́n ní ìgbà tí mo bá ń gbọ́ orin nìkan ni. Bí mo bá ń gbọ́ orin, màá ma fẹ́ràn kí n kọ tẹ̀lé wọn.

Ẹ̀rọ ayárabíàṣá wọ́n gan an ní rirà ní ìlú mi. Nítorí ìdí èyí, ẹ̀rọ ayárabíàṣá ò ń ṣe ohun tí mo máa ń rà ní gbogbo ìgbà. Nígbà tí mo bá nílò wọ́n, tí àwọn èyí tí mo bá ní bá ti nílò kí n pààrọ̀ wọ́n nìkan ni mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá. Nítorí pé wọ́n wọ́n gan an onírẹ́rà ni.

Àwọn ohun tí ó máa ń fún mi ní ìtara níbiṣẹ́, ó pọ̀ díẹ̀. Ni àkọ́kọ́, mo kórìíra kí ènìyàn má ṣe ìmẹ́lẹ́, kí ènìyàn má ṣe ọ̀lẹ, ká rí iṣẹ́ ká má ṣe, irú nǹkan báyìí máa ń fún mi ní ìtara. Bí mo bá rí alábàáṣiṣẹ́ tí ó ń yọṣẹ́ sílẹ̀, tí kò fẹ́ ṣiṣẹ́, tó ń ṣe ìmẹ́lẹ́, irú ohun báyìí a máa fún mi ní ìtara. Mà á sì fẹ́ kí n bá wọn sọ̀rọ̀ kí wọ́n bọ́ ṣẹ́nu iṣẹ́ ní kíá. Nítorí wípé bí èeyàn bá fẹ́ jẹ́ kí àwọn oníbàárà rẹ̀ má lọ̀, bí èeyàn bá fẹ́ tọ́jú àwọn oníbàárà rẹ̀, irú èeyàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń kara sí iṣẹ́, ẹni tí ó ń ṣiṣẹ́ ní àsìkò tí ó bá yẹ kí a ṣiṣẹ́. Ohun kejì tí ó máa ń fún mi ní ìtara ni íbi iṣẹ́ ni kí ènìyàn má ní ìbọ̀wọ̀, kí ènìyàn jẹ́ ẹni tí ó kàn ń sọ̀rọ̀ ṣaá, tí kò ní ìbọ̀wọ̀ fàgbà tàbí ìbọ̀wọ̀ fún àwọn oníbàárà rẹ̀. Nítorí bí ẹni tí ó bá fẹ́ tọ́jú oníbàárà, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ìbọ̀wọ̀ tí kì í sọ̀rọ̀ ṣaá sí àwọn oníbàárà. Nítorí ìdí èyí, mo fẹ́ràn kí àwọn alábàáṣiṣẹ́ mi kí wọ́n ní ìbọ̀wọ̀, kí wọ́n tún sì ní òótọ́, irọ́ pípa, olè jíjà, àwọn ohun tí ó tún máa ń fún mi ní ìtara ní ẹnu iṣẹ́ nìyẹn. Mo fẹ́ kí alábàáṣiṣẹ́ pọ̀ jẹ́ àwọn tí ó ní òótọ́ tí wọn kì í fẹ́ wọ́. Irú àwọn ìwà báyìí ni àwọn oníbàárà máa ń fẹ́ràn láti rí lára àwọn tí wọ́n fẹ́ bá dówò pọ̀.

Ní òde òní tí a wà, ènìyàn gbọ́dọ̀ mọ̀ bí a ti ń lo Íńtánẹ́ẹ̀tì láti fi tún ara ẹni ṣe, láti fi ṣe ìdàgbàsókè ara ẹni. Nítorí ìdí èyí, lára ohun tí Íńtánẹ́ẹ̀tì wúlò fún ni láti kọ́ ẹ̀kọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Nítorí ìdí èyí, mo máa ń kọ́ ẹ̀kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Bí mo bá ní ìṣòro tí o dojúkọ mi tí mo sì ní ń lò láti borí ẹ. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tí mo máa ń lọ láti lọ wa ọ̀nà láti borí àwọn ìṣòro. Bó jẹ́ ẹ̀kọ́ tuntun ni mo fẹ́ kọ́, mo máa ń lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti kọ́ ẹ̀kọ́. Àwọn ohun yìí jẹ́ ohun tí mo máa ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì. Bó jẹ́ ẹ̀kọ́ tuntun ni mo fẹ́ kọ́, mo máa ń lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti kọ́ ẹ̀kọ́.

Ọ̀pọ̀lọpọ̀ idojukọ ni ó wà ní ibi iṣẹ́ mi. Tí àwọn ìdojúkọ yìí sì jẹ́ oun tí a fẹ́ má a dá iṣẹ́ dúró ní ẹ̀ẹ̀ko kan. Alákọ̀ọ́kọ́ oun ni internet Internet tí à ń lò ní ibi iṣẹ́ mi kò yára rárá, tí a sì má a dá iṣẹ́ dúró. Bí mo bá nílò láti sí péjì kan, ó lè lòdù tó bí ìṣẹ́jú mẹ́wàá kí ó tó sí. Bí mo bá fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn oníbàárà tí ó nílò kí n fi attachment sí, irú nǹkan báyìí a má a dá iṣẹ́ dúró. Nítorí náà Íńtánẹ́ẹ̀tì jẹ́ ọ̀kan nínú àwọn ìdojúkọ tí ó wà ní ẹnu iṣẹ́ mi. Ní ẹ̀ẹ̀kejì oun ni iná ọba tí power. Ní ibi iṣẹ́ mi, iná ọba ò jagire. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni kò kín sí iná tí ó jẹ́ wípé a máa nílò láti tan generator Lẹ́yìn èyí, àwọn alábàáṣiṣẹ́ nígbà mí a má a rojọ́ tí eré ilé a sì máa fà distraction ní ẹnu iṣẹ́. Eléyìí jẹ́ lára àwọn ìdojúkọ tí mo máa ń rí ní ẹnu iṣẹ́ mi.

A máa tó ẹ̀ẹ́mẹ́rin sí ẹ̀márùn tí mo máa ní ìpàdé láárin ọ̀sẹ̀. Láti ìgbà tí COVID ti parí, ní ìpàdé orí Íńtánẹ́ẹ̀tì, eléyìí tí à ń pè ní online meeting ti wọ́pọ̀ ní ẹnu iṣẹ́ mi. Ní àárọ̀ ọjọ́ Ajé, ní ọjọ́ Monday ni ìpàdé àkọ́kọ́ tí mo máa ní. Èyí jẹ́ ìpàdé àwa òṣìṣẹ́ nínú ọ́fíísì mi tí a máa ń jíròrò nípa ohun tí a fẹ́ ṣe ní ọ̀sẹ̀. Oníkálukú á sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ rẹ̀ àti àwọn ìdójúkọ tí ó rí. Aá sì jọ jíròrò nípa bìí òṣìṣẹ́ náà ṣe lè borí àwọn ìdójúkọ yìí láti lè dájú wípé iṣẹ́ ó dúró. Lẹ́yìn èyí, à jíròrò lórí ohun tí a fẹ́ mú ṣe àti àwọn ohun tí a fẹ́ rí wípé bó bá di ìparí ọ̀sẹ̀ kí àwọn yìí jẹ́ achievement fún wa. Eléyìí jẹ́ ìpàdé àkọ́kọ́ tí mo máa ní nínú ọ̀sẹ̀ kánkan. Kí ọjọ́ Ajé tó parí, mo tún máa ní ìpàdé tóbi méjì. Níí ó bá di ọjọ́ Wednesday, màá tún ní ìpàdé bi méjì. Nítorí ìdí ẹ̀ yìí àwọn ìpàdé tí mo máa ń ní a máa tó mẹ́rin sí márùn kí ọ̀sẹ̀ tó parí.

Bẹ́ẹ̀ni, mo ní irùngbọ̀n. Mo jẹ́ ọmọkùnrin tí ó ní irun púpọ̀ lára. Ó jẹ́ pé bí mo bá fa irun, tàbí bí mo bá gẹ orí ní èní, ta bá fi máa rí ijó méjì sí mẹ́ta, òmíràn átúnti má a jáde. Nítorí ìdí èyí, mo ní irùngbọ̀n, mo máa ń tọ́jú irùngbọ̀n wọn.